Àjọ̀dún ọdún iléyà ni mo fẹ́ràn jù nítorí wípé mùsùlùmí ni èmi, mo sì ma ń ṣíṣe gẹ́gẹ́ bí mùsùlùmí. Àjọ̀dún iléyà ó jẹ́ àjọ̀dún tó máa kó ọ̀pọ̀lọpọ̀ èèyàn papọ̀. Gbogbo àwa ọ̀rẹ́ tí a ti ríra tipẹ́ àti gbogbo àwọn àbúrò àti àwọn ẹ̀gbọ́n tí ọ̀nà àwàjì ṣe rà wa, gbogbo wa ni a máa ń pàdé ní ọjọ́ ọdún iléyà ta sì máa ń dúnú papọ̀, ta máa ń sọ̀rọ̀ ta máa ń ṣeré papọ̀ a tún máa ń jáde papọ̀ pẹ̀lú. Eléyìí ó jẹ́ kí ọdún iléyà kó jẹ́ ọdún tí mo fẹ́ràn si jù lọ.